Bẹ́ẹ̀ni, mo ti bẹ̀rẹ̀ ní ìrìnàjò fún iṣẹ́ láti ọdún mẹ́ta sẹ́yìn ní òtítọ́, ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ láti ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́tàlélógún nígbà tí mo pinnu láti fi iṣẹ́ ilé iṣẹ́ mi sílẹ̀ kí n lè ṣiṣẹ́ fún ara mi ní kíkún. Ní ìbẹ̀rẹ̀, gbogbo iṣẹ́ mi jẹ́ láti ilé. Mo ń ṣàkóso àwọn, àwọn òṣìṣ, àwọn iṣẹ́ mi nípasẹ̀ WhatsApp, Zoom, email àti Instagram. Mo ń ṣe digital marketing, content creation àti business strategy fún àwọn oníbàárà kékeré, àwọn ilé ìtajà àti àwọn olóko ńlá, olóòkowo ńlá. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé mo ní òmìnira láti ṣiṣẹ́ ní pajamas tàbí láti mú coffee bí mo ṣe ń sùn, láti ṣiṣẹ́ ní àkókò tí mo bá fẹ́. Ṣùgbọ́n bí ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́tàlélógún ti ń lọ, mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà fẹ́ láti pàdé mi ní ojúko ojú. Wọ́n fẹ́ láti rí ojú mi, láti mọ̀ bóyá mo jẹ́ ènìyàn tí ó ṣe é bá ṣiṣẹ́, láti sọ̀rọ̀ nípa àwọn èrò wọn ní ọ̀nà tí ó jìnlẹ̀. Ní ìbẹ̀rẹ̀ ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́rinlélógún ni mo bẹ̀rẹ̀ ìrìnàjò kékeré fún iṣẹ́. Àkọ́kọ́ jẹ́ sí ìlú kan tí ó wà ní ibùsọ̀, àkọ́kọ́ jẹ́ sí ìlú kan tí ó wà ní ibùsọ̀. Mo ń rin ọkọ̀ akérò fún wákàtí márùn-ún láti pàdé oníbàárà kan tí ó fẹ́ kí n ṣe ìtọ́sọ́nà fún wọn lórí social media àti branding. Mo ranti pé ọjọ́ yẹn, mo jí ní kùtùkùtù òwúrọ̀, mo múra dáradára, mo sì gbé laptop mi àti àwọn ìwé, ìwé mi sínú àpò mi, mo sì ń lọ. Nígbà tí mo wá dé bẹ̀, a pàdé ní cafe kan tí ó rọrùn dáadáa. A sì jẹun pọ̀, a sàwàdà, a rẹ́rìn, a sọ̀rọ̀ fún wákàtí mẹ́rin. Làti pé ní òpin ọjọ́ yẹn, mo gba àdéhùn tuntun kan pẹ̀lú à, pẹ̀lú wọn. Èyí fún mi ní ìgboyà púpọ̀. Mo rí pé ó yẹ láti jáde kúrò ní ilé láti dàgbà níbi iṣẹ́ mi. Lati ìgbà yẹn, ìdàjò bá ti di ohun tó ṣe pàtàkì fún iṣẹ́ mi. Mo ti rìn sí Lagos nígbà púpọ̀ púpọ̀, Ibadan, Abuja, Port Harcourt, Benin City, Osogbo àti pàápàá àwọn ìlú kékeré bí i Ado Ekiti àti Ondo. Ni ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́ẹ́dọ́gbọ̀n àti báyìí ni ẹgbẹ̀rún méjì ó lé mẹ́rìndínlọ́gbọ̀n, mo ń rí, mo ń rin ìrìnàjò fún iṣẹ́ ní ó kéré jù ìgbà mẹ́fà sí mẹ́jọ ní oṣù kan. Fún àwọn ìrìnàjò kúkúrú, mo máa ń lo Bolt tàbí Uber. Àwọn èyí tí ó jìnnà, mo máa ń fò ọkọ̀ òfurufú tàbí ọkọ̀ akérò tí ó dára jù lọ. Àwọn ìrìnàjò wọ̀nyí kì í ṣe fún owó nìkan, wọ́n ń fún mi ní ìrírí tuntun. Mo ń pàdé àwọn ènìyàn láti oríṣìíríṣìí àṣà, mo sì ń kọ́ bí ìṣòwò ṣe ń ṣiṣẹ́ ní ara gbègbè oríṣìíríṣìí. Lagos jẹ́ nípa ìyára àti ìdíje. Abuja jẹ́ nípa ìjọba àti àwọn iṣẹ́ àkọsí ńlá. Ibadan jẹ́ nípa ìbátan àti ìgbẹ́kẹ̀lé. Èyí ń ràn mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ mi ní ọ̀nà tí ó dára jù lọ fún gbogbo àwọn oníbàárà. Mo ń mọ ohun tí wọ́n nílò ní tòòtó, ṣùgbọ́n kì í ṣe gbogbo rẹ̀ ni ó rọrùn. Mo lè ní ìrẹ̀wẹ̀sì ní ọ̀nà nísè pàdé ìdádúró ọkọ̀. Mo ti ní àwọn ọjọ́ tí mo bá wà ní ìta fún bí i ọjọ́ mẹ́ta láìsí nu lé mi. Mo ti kọ́ ẹ̀kọ́ láti múra dáradára. Mo gba power bank, charger, laptop àti àwọn ohun èlò mìíràn dáradára. Mo tún kọ́ ẹ̀kọ́ láti gba ìrìnàjò bí apá kan tí ó jẹ́ ìgbàṣe ìgbésí ayé mi kì í ṣe bí i wàhálà. Ní òtítọ́, mo níìfẹ̀ẹ́ ìrìnàjò fún iṣẹ́ báyìí. Ó ń fún mi ní òmìnira, ó ń ṣe iṣẹ́ mi di ẹ̀dá díẹ̀ síi, ó sì ń ràn mí lọ́wọ́, ó sì ń ràn mí lọ́wọ́ láti dàgbà ní iṣẹ́ àti láti lọ sí ìpele tuntun. Mo sì níréètí láti rìn sí àwọn ìlú tuntun díẹ̀ síi. Àwọn ìlú bóyá bíi Enugu, Calabar, Warri tàbí pàápàá sí ìlú òkèèrè bí i Accra tàbí Abidjan tàbí ìlú Benin fún àwọn oníbàárà tuntun. Nítorí náà nígbà wo ni mo bẹ̀rẹ̀? Mo bẹ̀rẹ̀ ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́rinlélógún. Íni mo bẹ̀rẹ̀ ní kíkún láti máa rin ìrìnàjò, ṣùgbọ́n ìrìnàjò náà bẹ̀rẹ̀ nínú ọkàn láti ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́tàlélógún. Ó ti di apá kan pàtàkì ti ìrìnàjò mi. Mo sì dùpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run Ọba fún àǹfààní yìí láti rí orílẹ̀-èdè wa, láti pàdé àwọn ènìyàn àti láti ṣe iṣẹ́ tí mo fẹ́ràn jù.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ni ẹ̀kọ́ Yorùbá. Bẹ́ẹ̀ ni, kì í ṣe ẹ̀kọ́ ìmọ̀-ìṣirò tàbí ẹ̀kọ́ èdè Gẹ̀ẹ́sì bí ọ̀pọ̀ ènìyàn ti lè lérò. Bí ó dẹ́ bá bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lérò bẹ́rẹ́, àwọn ẹ̀kọ́ tó mọ̀ọ́ dáko ni ẹ. Ṣùgbọ́n ní èmi tó mi ò, Yorùbá gan-an ni mo nífẹ̀ẹ́ jù lọ. Láti primary títí dé, láti ìpele tó kéré primary títí dé ìpele gíga secondary school. Nígbà tí mo wà ní ìpele tó kéré, èyí jamon ni primary school, a máa ń kọ́ Yorùbá láti primary one àti pé mo rántí pé mo nífẹ̀ẹ́ àwọn orin, àwọn ìtàn àròsọ, àwọn òwe Yorùbá àti àwọn orin ìyá mi. Olùkọ́ mi ní primary three máa ń kọ́ wa nípa òrìṣà bí i Sàngó, Ògún àti Yemọja pẹ̀lú àwọn ìtàn wọn. Mo máa ń gbọ́ gidigidi, mo sì ń kọ wọn kọ wọn sẹ́yìn láti sọ fún àwọn ọ̀rẹ́ mi. Àwọn òwe bí “Ọmọ tí a kọ́ ni yóò ba ilé tí, ọmọ tí a kọ́ ni yóò ba ilé tí a kọ́ jẹ́, tá a kọ́ jẹ́” tàbí “Bí a bá sọ òwe fún ọlọ́gbọ́n, ó máa lóye”. Àwọn òwe náà máa ń dùn mí gan-an nítorí wọ́n ń jẹ́ ọgbọ́n àti ẹ̀kọ́ ìpèsáyé. Mo fẹ́ràn láti kọ̀wé lẹ́nu Yorùbá, láti kọ orin, láti ṣe ìdánwò ní Yorùbá. Gbogbo rẹ̀ dùn mi jù kí n máa ṣe, ó dùn mi nínú jù kí n máa ṣe calculation tàbí grammar English lọ. Ní secondary school, mo tún fẹ́ràn Yorùbá díẹ̀ síi. A máa ń kọ́ nípa ìtàn Yorùbá, ìwé Yorùbá bí i, bí i Ojúbọjú ọ̀dẹ nínú igbó Orumọlẹ̀ tàbí àwọn ìtè Yorùbá àti pàápàá ìwé aládùgbò. Mo rántí pé mo gba A1 ní Yorùbá ní WAEK àti JAMB àti pé mo máa ń gbádùn láti ka ìwé Yorùbá ju English lọ nígbà gbogbo. English jẹ́ pàtàkì, ṣùgbọ́n Yorùbá jẹ́ ohun tí mo ní lọ́kàn. Ó jẹ́ ara mi, ó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ mi, ó sì jẹ́ ọ̀nà tí mò ń fi ń rìn, tí mò ń fi ń rí ara mi gbé jáde. Mathematics tí a pè ní ìmọ̀-ìṣirò ó dùn, ó dùn mọ́ mi díẹ̀ ṣùgbọ́n kì í ṣe bí Yorùbá. Mo máa ń rẹ́wẹ̀sì nígbà tí mo bá rí algebra tàbí geometry. Ṣùgbọ́n nígbà tí mo bá ń kọ ìwé ìtàn Yorùbá ta-tàbí ṣe ìdánwò lórí òwe, mo máa ní ayọ̀ gan-an. Idi pàtàkì rè é ni tí mo fi sọ pé Yorùbá ni mo fẹ́ràn jù. Yorùbá kọ́ mi nípa ara mi, nípa ẹ̀yà mi àti nípa àṣà wa. Nígbà tí mo bá ń kọ́ Yorùbá, mò ń kọ́ nípa ìbílẹ̀, nípa ọmọ Yorùbá tó gbọ́dọ̀ jẹ́ ọlọ́gbọ́n, tó gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àgbà, tó gbọ́dọ̀ máa ṣe dáadáa. Ó kọ́ mi nípa àfẹ́, ìbáṣepọ̀ àti bí a ṣe ń bá, bí a ṣe ń gbé pẹ̀lú ara wa ní ìbílẹ̀ àti ládùgbò. Kókó ẹ̀kọ́ mìíràn bí biology tàbí geography dùn mi, dùn mọ́ mi ṣùgbọ́n wọ́n kì í ṣe, wọ́n kì í ṣe nǹkan bí Yorùbá. Kókó ẹ̀kọ́ mìíràn bí biology, geography dùn mọ́ mi ṣùgbọ́n kì í ṣe bí Yorùbá. Báyìí, nígbà tí mo bá ń ṣiṣẹ́, mò ń lo ọgbọ́n Yorùbá yẹn. Mò ń sọ́ pẹ̀lú àwọn oníbàárà mi ní ọ̀nà tí ó jẹ́ tiwa. Mò ń lo òwe láti ṣàlàyé àwọn nǹkan. Mo sì ń fẹ́ràn láti fi àṣà wa hàn nínú iṣẹ́ mi. Yorùbá kì í ṣe kókó ẹ̀kọ́ lásán fún mi, ó jẹ́ apá kan tí ẹni, tí ẹni tí mo jẹ́. Nígbà tí mo bá ń rántí àwọn ìgbà èwe mi, ohun àkọ́kọ́ tí mò ń rántí, tí ohun àkọ́kọ́ tí ọkàn mi máa ń lọ síbẹ̀, tí ọpọlọ mi máa ń rántí ni mò máa, níbí mo ti máa ń jókòó ní kíláàsì nígbà tí mo wà ní primary school àti bí mo ti máa ń jókòó ní kíláàsì nígbà tí mo wà ní secondary school, tí mo ti máa ń gbádùn ìgbà Yorùbá. Ìgbà tí wọ́n bá sọ pé wọ́n fẹ́, a fẹ́ kọ́ ẹ̀kọ́ iṣẹ́ mi, inú mi kì í sábà dùn. Ṣùgbọ́n tí wọ́n bá ní pé ẹ̀kọ́ Yorùbá ló kàn láti kọ́, inú mi máa ń dùn jọjọ nítorí gbogbo ìgbà yìí ni mò ń rántí. Nítorí náà bẹ́ẹ̀ ni Yorùbá ni kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe mi. Ó se'mi lọ́nà tí kò sì, tí kókó ẹ̀kọ́ àwọn nǹkan tí ò se'mi. Ó jẹ́ ìbẹ̀rẹ̀ mi, ó sì jẹ́ apá kan tí ọjọ́ iwájú mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba gan-an. Ó jẹ́ ọ̀kan lára àwọn ohun tó dùn mọ́ mi jù lọ nígbà tí mo bá ń ṣe iṣẹ́. Ìta gbangba fún mi, fún mi, ó túmọ̀ sí iṣẹ́ tí à ń ṣe ní gbangba tí kò sí nínú yàrá tàbí ní ẹ̀yìn ọgbà. Iyẹn ni pé mo fẹ́ràn láti pàdé àwọn ènìyàn ní ojúkoojú, láti sọ̀rọ̀ pẹ̀lú wọn ní ojú ọ̀nà, láti ṣe ìpàdé, láti lọ sí ìtọ́jú, láti jẹ́ kí wọ́n rí mi kí wọ́n, kí ó sì gbọ́ ohùn mi taratara ohùn mi tààràtà. Kò sí ohun tó dùn mọ̀ mi jù bí kò ṣe kí n rìn sí ìlú mìíràn tàbí lọ sí ibi ìpàdé kan láti pàdé oníbàárà tàbí ẹgbẹ́ ìṣòwò láti jọ sọ̀rọ̀ pẹ̀lú wọn lórí ohun tí mo le ṣe fún wọn, láti fi ojú mi hàn wọ́n kí wọ́n lè gbẹ́kẹ̀lé mi dájúdájú. Nítorí tí mo bá rí ojú ẹlòmíì, wọn ò ní gbẹ́kẹ̀lé nínú rẹ̀, wọn ò ní jẹ́ kó kún. Nígbà tí mò ń ṣiṣẹ́ ní ilé èyí tí àwọn olóyìnbó ń pè ní, lọ́yìnbó ń pè ní remote work, ó dára. Ṣùgbọ́n mo máa ń rẹ́wẹ̀sì nígbà mìíràn nítorí pé kò sí ìbáṣepọ̀ tòótọ́. Mo fẹ́ràn láti máa rí ojú ènìyàn, láti rí bí wọ́n ṣe ń rẹ́rìn-ín, bí wọ́n ṣe ń fọwọ́kan ara wọn nígbà tí wọ́n wà nínú ayọ̀ tàbí bí ojú wọn ṣe ń yípadà nígbà tí mo bá ń ṣàlàyé ohun kan. Ìta gbangba yẹn ló máa ń mú kí ìbáṣepọ̀ wa di ohun tó jinlẹ̀. Mo lè gbọ́ ohùn wọn, mo lè wo ara wọn, mo sì lè fi ọwọ́ mi tẹ̀ wọn lórí èjìká tàbí láti sọ pé mo gbọ́, mo sì wà pẹ̀lú rẹ. Fún àpẹẹrẹ, nígbà tí mo bá lọ sí ìpàdé pẹ̀lú oníbàárà mi ní Lagos tàbí Abuja, mo máa ń gbádùn gbogbo rẹ̀. Mo máa ń jí ní kùtùkùtù, mo máa ń múra dáradára, mo máa ń gbé laptop mi àti àwọn ìwé mi sínú àpò mo sì máa ń lọ. Nígbà tí mo bá débẹ̀, a máa ń pàdé ní cafe tàbí ní ọ́fíìsì wọn. Á jẹun pọ̀, áá sì sọ̀rọ̀ fún bí wákàtí mélòó kan. Nígbẹ̀yìn gbẹ́yín, a máa ń jáde pẹ̀lú àdéhùn tuntun tàbí ìmọ̀lára pé a ti ní ìbáṣepọ̀ tó lágbára. Ìta gbangba yẹn ló máa ń mú kí iṣẹ́ mi di ohun tó ní ìtumọ̀ gan-an Mo tún fẹ́ràn iṣẹ́ ìta gbangba nítorí ó ń kọ́ mi nípa àwọn ènìyàn ní ọ̀nà, ní ọ̀nà tí Zoom tàbí, ní ọ̀nà tí Zoom tàbí WhatsApp kò lè ṣe. Mò ń rí bí wọ́n ṣe ń fa, fà mọ́ ara wọn nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ìṣòro wọn. Mo ń gbọ́ bí wọ́n ṣe ń ṣe yípadà nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àlá wọn. Èyí ràn mí lọ́wọ́ láti ṣe ìtọ́sọ́nà tí ó dára jù fún wọn, láti mọ ohun tí wọ́n nílò nítòótọ́. Kò sí ohun tó burú nínú iṣẹ́ ìta gbangba fún mi bóyá ọkọ̀ tí ń pé tàbí ojú ọ̀nà tí ó gbóná tàbí rẹ́wẹ̀sì lẹ́yìn ọjọ́ mẹ́ta níta. Ṣùgbọ́n gbogbo rẹ̀ yìí ó jẹ́ kí ayọ̀ mi, ayọ̀ tí mò ń rí nígbà tí mo bá padà sílé tàbí tí mo bá rí àbájáde tó dára pọ̀ síi. Mo fẹ́ràn láti jẹ́ ènìyàn tí wọ́n lè rí, tí wọ́n lè fọwọ́kàn, tí wọ́n lè gbẹ́kẹ̀lé ní ojú ọ̀nà. Nítorí náà, bẹ́ẹ̀ ni mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba gan-an ni. Ó ń jẹ́ kí iṣẹ́ mi kí ó di ohun tó ní ìwàláàyè, kí nǹkan ó wà láàyè, kí inú èèyàn ó dùn sí nǹkan, kí èèyàn ó ní ìtara sí nǹkan, tó ní ìbáṣepọ̀, ìbáṣepọ̀ tó dán mọ́rán, ìbáṣepọ̀ tó kún mọ́rán tó sì ní ìtumọ̀ tó dára. Kò sí ohun tó lè rọ́pò, kò sí ohunkóhun láyé yìí tó lè rọ́pò iṣẹ́ ìta gbangba nínú ọ̀nà tí mò ń ṣiṣẹ́ àti bí mo ṣe ń sopọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Mo fẹ́ máa ń ṣe é títí di ọjọ́ ìparí mi. Ṣùgbọ́n nǹkan tí mo lè sọ ni pé nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ síi ṣiṣẹ́, èmi kò kì ń fẹ́ràn iṣẹ́ ìta gbangba nígbà náà. Bí iṣẹ́ inú ilé èyí tí àwọn olóyìnbó ń pè ní remote work ni mo máa ń fẹ́ràn nítorí pé remote work náà máa ń fún èèyàn ní àǹfààní láti ṣiṣẹ́ nígbà tí ó bá wù ú ṣùgbọ́n ohun ti ìdí tí mi ò fi padà fẹ́ràn rẹ̀ mọ́ ni pé ó máa ń mú ìrẹ̀wẹ̀sì ọkàn bá mi tí wọ́n bá fún mi ní pé ní àkókò tí màá parí iṣẹ́, ó lè jẹ́ pé bí, bí ìgbà tí àkókò náà bá ti súnmọ́, ẹni mo tó máa ń ṣe é nítorí ìrẹ̀wẹ̀sì. Tí mo bá ti jáde, tí mo bá ti rí àwọn èèyàn, tí mo bá ti ṣàdéhùn fún wọn pé ìgbà, báì báì báì mo máa mú iṣẹ́ yín wá, ó máa ń mú kí ọkàn mi kí n lè bà a ní ìtara sí ibi iṣẹ́ náà.

Mo máa ń wo ẹ̀rọ amóhùnmáwòrán tí àwọn olóyinbó mọ̀ ní tẹlifísàn ní ojoojúmọ́ àti pé ìgbà kúùgbà tí mo bá sì sọ pé mo máa ń wò ó, mo máa ń lò ó síbi wákàtí mẹ́ta sí wákàtí márùn-ún gbáko lọ́jọ́ kan lórí rẹ̀. Ó sì ń wáyé nígbà tí mo bá ní ọjọ́ ìsinmi tàbí bóyá ní alẹ́ lẹ́yìn iṣẹ́. Ni òtítọ́, mo kò ní àkókò púpọ̀ fún tẹlifís-- fún ẹ̀rọ amóhùnmáwòrán nítorí iṣẹ́ mi pọ̀. Mo ń ṣiṣẹ́ ní digital marketing, content creation àti business strategy. Èyí tó ń gba gbogbo àkókò mi ní ọ̀sán àti òwúrọ̀. Mo gbà kí n sábà, kì í sábà fi àyè sílẹ̀ fún mi láti, láti wo ẹ̀rọ amóhùnmáwòrán. Ṣùgbọ́n nígbà tí mo bá dé ilé ní alẹ́, iyun ní ìgbà tí mo bá ti ṣetán láti àárọ̀ di alẹ́ tí mo bá sì wọlé lọ ní alẹ́, mo máa ń tan ẹ̀rọ náà, mo sì máa ń wò ó fún bí ọgbọ̀n isẹ́jú sí wákàtí kan. Mo fẹ́ràn láti wo àwọn ètò bí ìròyìn ní àwọn channel bí NTA. Mo sì máa ń fẹ́ràn láti wo àwọn series lórí Netflix tàbí àwọn sinimá àgbéléwò ti Yorùbá tó máa ń wáyé lórí Smart TV. Fún àpẹẹrẹ, ìyẹn bí àwọn Super Story tàbí àwọn Aládùn dé tàbí àwọn The Johnsons. Nítorí náà nígbà tí, kugba tí mo bá rí àkókò, nítorí pé, nítorí náà nígbà tí mo bá rí àkókò láti wò ó, màá wo àwọn sinimá yìí. Nítorí pé wọ́n ń kọ́ mi ní, nípa ìgbésí ayé àti àṣà wa. Ni òwúrọ̀, mi kò ní àkókò tó pọ̀ bẹ́ẹ̀. Mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀, mo máa ń ṣe àdúrà, mo máa ń múra fún iṣẹ́, mo sì ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníbàárà mi lórí fóònù. Ṣùgbọ́n nígbà mìíràn, nígbà tí mo bá ń jẹun òwúrọ̀, mo màá n tan TV mi fún news updates. Bí ọgbọ̀n isẹ́jú láti mọ ohun tó ń lọ ní orílẹ̀-èdè, ní orílẹ̀-èdè Nàìjíríà, bí àwọn ìròyìn lórí, lórí àṣà wa, àwọn ìròyìn lórí ọrọ̀ ajé wa tàbí àwọn ìròyìn lórí eré ìdárayá. Mo fẹ́ràn àwọn ètò bí Sunrise Daily lórí Channels nítorí pé wọ́n ń ṣàlàyé ohun tí, ohun ní ọ̀nà tó mọ́ tí ó sì ń rán mi lọ́wọ́ láti mọ ohun tí mo lè lò nínú iṣẹ́ mi. Ni ọ̀sán nígbà ìsinmi, mo kọ́ ní a-- mo, mo kò ní àkókò fún TV nítorí pé mo máa ń jẹun pẹ̀lú àwọn oníbàárà mi tàbí mò ń siṣẹ́ lórí laptop tàbí mò ń sùn. Ṣùgbọ́n tó bá jẹ́ bí òpin ọ̀se ni, mo máa ń wò ó díẹ̀ sí, bí wákàtí mẹ́ta tàbí mẹ́rin ní, ní ọjọ́ àbámẹ́ta tàbí ọjọ́ àìkú, ọjọ́ Saturday àbí ọjọ́ Sunday. Mo fẹ́ràn láti máa wo fíìmù Hollywood bí àwọn fíìmù ìjà tàbí Nollywood, àwọn fíìmù ilẹ̀ tiwa-n-tiwa àti àwọn ètò reality show bí Big Brother Naija nígbà tó bá ń lọ lọ́wọ́. Mo tún fẹ́ràn láti máa wo eré ìdárayá bí Premier League tàbí AFCON nígbà tí wọ́n bá wà. Mo máa ń wò wọ́n pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi o, a sì máa ń sọ̀rọ̀, a máa ń tàkùrọ̀sọ lórí rẹ̀, a máa ń búra wa, a máa ń ṣàwàdà, a máa ń ṣẹ́ fẹ́ lórí rẹ̀. Mo mọ̀ pé ẹ̀rọ amóhùnmáwòrán ní àǹfààní púpọ̀, ó ń kọ́ ni, ó ń mú ni, tí èèyàn bá ń sinmi, ó tọ́ máa ń fún ni ní ìsinmi ọ̀kan ni, ó sì ń fún ni ní ìmọ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ ní àgbáyé. Ṣùgbọ́n mo ti gbìyànjú láti dín kù nítorí pé mo mọ̀ pé ó lè gba àkókò púpọ̀ jù. Èmi sì fẹ́ lo àkókò yẹn fún ìwé kíkà, ìmọ̀lára tàbí iṣẹ́ mi. So-- nítorí náà mo ti ṣètò timer lórí TV mi láti pa ara rẹ̀ lẹ́yìn wákàtí kan àti pé mo máa ń yan àwọn ètò tó ní ìtumọ̀ jù láti máa wò. Nítorí náà bí, nítorí náà bí mo ṣe máa ń lo ẹ̀rọ amóhùnmáwòrán lójoojúmọ́, òun ni mo ti kà sílẹ̀ yìí.

Ìdènà ọkọ̀, èyí tí àwọn olóyìnbo ń pè ní traffic jam, traffic jam ní ìlú wa, ó máa ń wà. Páápàá ìlú Èkó ó jẹ́ ibi kan gbòógì tí ìṣòro ìdènà ọkọ̀ tó ń bá fira ní gbogbo ìgbà. Ẹ̀ le jáde nílé ni àwọn èyí ó máa ń mú kí àwọn ènìyàn gan, ká pé ibi iṣẹ́ mi ó ń bẹ̀rẹ̀ ní ago méjọ, àwọn ènìyàn máa ti jáde ní, máa ti jáde ní ago mẹ́rin àárọ̀. Kí lè bá ì te dé ibi iṣẹ́? Nítorí tí wọ́n bá lè dúró di ago mẹ́fà kí wọ́n tó jáde, héy! Mà á pẹ́ kí n tó dé, mà á pẹ́ kí n tó dé ibi iṣẹ́ nítorí ìdènà ọkọ̀. A tún máa wọlé ní alẹ́, a máa wọlé lálẹ́ nítorí ìdènà ọkọ̀. Ẹ le dúró ní, ẹ le dúró ní ọ̀nà kan níbi kan fún bí wákàtí mẹ́ta. Kó jẹ́ pé ibi tí ẹ̀ ń lọ kò ju bí, kò yẹ kó ju bí ìsẹ́jú, ìsẹ́jú ọgbọ̀n lọ ó, ẹ sì lo wákàtí mẹ́ta ló jú ọ̀nà nítorí ìdènà ọkọ̀. Nítorí náà ní ìlú Èkó ìdènà ọkọ̀ máa ń pọ̀ gan. Wọ́n máa ń pẹ́, ó sì máa ń mú kí ènìyàn kó rẹ́wẹ̀sì. Ṣùgbọ́n mo ti kọ́ ọ̀nà tó pọ̀ láti kojú rẹ̀ ní ọ̀nà tí kò yé ń jẹ́ kí ó bá mi lọ́kàn tàbí kí ó bá mi, kó ba iṣẹ́ mi jẹ́. Mo máa ń lo àwọn ọ̀nà wọ̀nyí ní gbogbo ọjọ́. Ni àkọ́kọ́, mo máa ń jáde ní kùtùkùtù gan. Mo ti mọ̀ pé bí mo bá dúró di bí aago mẹ́fà ààbọ̀ tàbí aago méje òwúrọ̀, ìdènà yìí ó ti bẹ̀rẹ̀. Nítorí náà mo máa ń jí níbi aago mẹ́rin ààbọ̀ tàbí aago márùn-ún òwúrọ̀. Mà á múra, mo gbọdọ̀ jẹun òwúrọ̀ kíákíá, mà á sì jáde kí n tó di aago mẹ́fà òwúrọ̀. Èyí máa ń jẹ́ kí n dé ibi iṣẹ́ tàbí ibi ìpàdé ní kíákíá. Kì í, kì í sín lẹ̀, yóò kúrò nínú go slow tó pọ̀ jùlọ. Lẹ́yìn iṣẹ́, mà á gbìyànjú láti jáde kí aago mẹ́rin ààbọ̀ tàbí kí n dúró títí di alẹ́ kí n lè yọ kúrò ní rush hour. Mo tún máa ń lo Google Maps ní gbogbo ìgbà kí n tó jáde láti wò bí ọ̀nà ṣe rí. Mo máa ń yan ọ̀nà tó dára jù bóyá ọ̀nà àìlọ́ gbọ́n tàbí ọ̀nà mìíràn tó kéré jù. Mo ti rí pé ó ràn mí lọ́wọ́ láti yọ kúrò ní Third Mainland Bridge nígbà tó bá pọ̀ gan. Mo tún tẹ́tí sílẹ̀ lórí radio traffic update láti mọ ohun tó ń ṣẹlẹ̀ lọ́nà. Nígbà tí mo bá wà nínú ìdènà, mo máa ń fi àkókò náà ṣe ohun tó ní ìtumọ̀. Mo máa ń gbọ́ music playlist mi tó dára. Mo máa ń gbọ́ audiobook tàbí podcast lórí iṣẹ́ tàbí lórí àwọn ìtàn Yorùbá. Mo tún máa ń lo àkókò yẹn láti tẹ̀síwájú sọ̀rọ̀ pẹ̀lú oníbàárà lórí WhatsApp. Tí mo bá ń wọ ọkọ̀ tàbí mò ń gbàdúrà, mo ń ronú lórí ìṣe òjò iwájú tàbí mò ń kọ̀wé. Èyí jẹ́ kí ń máa ṣe ìrẹ̀wẹ̀sì. Mo ti kọ́ pé má ṣe fi ìdènà jẹ́ asán. Mo tún máa ń lo Bolt tàbí Uber nígbà mìíràn ju bí mo bá ṣe ń wọ ọkọ̀ ara mi lọ. Nígbà tí mo bá fẹ́ lọ sí ibi ìjìnnà tàbí nígbà tó bá, tí ìdènà ọkọ̀ bá pọ̀ gan, mo máa ń yan, mo máa ń yan Uber nítorí pé wọ́n mọ̀, wọ́n mọ àwọn ọ̀nà kọ̀rọ̀kọ̀rọ̀. Wọ́n sì máa ń lo BRT tàbí àwọn ọ̀nà mìí. Mo tún máa ń gbìyànjú láti gbé pẹ̀lú àwọn ènìyàn mìíràn tí a bá ń lọ sí ibi kan náà. Èyí máa ń di owó àti owó kù. Mo máa ń múra dára dára fún ìdènà. Mo máa ń ní omi nínú gùndúró tàbí ohun ìpanu àti charger mi àti fáànù kékeré kan, fáànù kékeré kan. Mo máa ń mú bẹ̀ lọ́wọ́ nítorí pé orú máa ń pọ̀ tí ìdènà ọkọ̀ bá ti wà. Mo máa ń pa fèrèsé mi mọ́ nígbà tí mo bá wà nínú ìdènà ọkọ̀. Mà á, mà á yìn sílẹ̀ kí atẹ́gùn kó lè bá fẹ́ wọlé. Mo sì máa ń tẹ̀síwájú láti gbọdọ̀ jẹ́ kí ń máa fi ara balẹ̀. Mo ti kọ́ pé kò sí ohun tó lè yí padà, tó lè yí ìpadà ìdènà ọkọ̀ ní kíákíá. Nítorí náà o máa ń da á gẹ́gẹ́ bí apá kan tí ìgbésí ayé ní Lagos. Ni òtítọ́, ìdènà ọkọ̀ ti kọ́ mi ní sùúrù, ó ti kọ́ mi ní ìfaradà àti bí mo ṣe lè lo àkókò láti dàgbà. Mo fẹ́ràn láti wò, láti wọ ohun bí BRT tàbí Rail Mass Transit tó ń wà báyìí. Wọ́n ń ràn wá lọ́wọ́ díẹ̀ díẹ̀. Ṣùgbọ́n títí di ìgbà náà, mo máa ń kojú ẹ lọ́nà tó dára jù fún mi nípa jijáde ní kùtùkùtù òwúrọ̀.

Àjọ̀dún tí èmi fẹ́ràn jù ni àjọ̀dún ojúde ọba. Ó jẹ́ ọ̀kan lára àwọn àjọ̀dún tó dùn mọ́ mi gan, tó sì ní ìtumọ̀ púpọ̀ fún mi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ojúde ọba jẹ́ àjọ̀dún ọdọọdún tí àwọn ènìyàn Ìjẹ̀bú-Òde ní Ogun State máa ń ṣe ní ìgbà sí mi. Nígbà tí wọ́n ń jọ́ ń pe ní ojú ojúde ọba láti fi ọpẹ́ hàn fún ọba wọn, láti ṣe ayẹyẹ àṣà àti láti fi ìṣọ̀kan àti ọlá hàn. Mo fẹ́ràn rẹ̀ nítorí ó jẹ́ ìdàpọ̀ tó dára jù láàrín àṣà Yorùbá àti ẹ̀sìn Islam. Ó ń fii hàn pé a lè ní ìbáṣepọ̀ tó dára láàrín àwọn ohun oríṣiríṣi ní ìlú wa. Nígbà tí mo bá lọ sí ojúde ọba, mo ti lọ ní ọdún mẹ́ta sí mẹ́rin sẹ́yìn. Ohun tó dùn mọ́ mi gan ni bí gbogbo ènìyàn ṣe ń múra dáradára. Àwọn ẹgbẹ́rẹgbẹ́ máa ń wọ aṣọ aṣọ òkè kan náà, wọ́n máa ń gun ẹṣin, wọ́n máa ń jó, wọ́n máa ń lu dùùrù àti ṣẹ̀kẹ̀rẹ̀, wọ́n sì máa ń kọ orin ìyìn fún ọba àti ìlú. Mo fẹ́ràn bí wọ́n ṣe ń fi aṣọ tó lẹ́wà hàn, aṣọ òkè tó ní àwọ̀ tó yàtọ̀, aṣọ adìrẹ, gèlè tó ga àti iṣẹ́ ọwọ́ tó dára. Ó jẹ́ bí fashion show ní èdè òyìnbó tó ní ìtumọ̀ àṣà tí kò sì ní, tí kò sì ní ibi mìíràn. Àjọ̀dún yìí kì í ṣe fún ayọ̀ nìkan o. Ó mú kí ènìyàn rántí ìtàn wọn, ó mú kí wọ́n ní ìṣọ̀kan, ó sì ran àwọn ọmọ ìlú lọ́wọ́ láti ṣe ìdàgbàsókè ìlú wọn nípa ọwọ́ tó ń wọlé látọ̀dọ̀ àwọn olùfẹ́ àjọ̀dún, nípa ọwọ́ tó ń wọlé látọ̀dọ̀ àwọn olùfẹ́ àjọ̀dún. Mo ti rí bí ó ṣe ń mú kí ènìyàn tó wà ní ìta ìlú padà wá sílé. Wọ́n sì ń jo jẹun, wọ́n ń sọ̀rọ̀, wọ́n ń rẹ́rìn-ín. Ó jẹ́ bíi pé wọ́n, àwọn tó ti lọ tẹ́lẹ̀, wọ́n ń jó ń pàdé, wọ́n ń jó ń pàdé fún ìlú àti fún ẹbí. Ìdí mìíràn tí mo ti fẹ́ràn àjọ̀dún, àjọ̀dún mìíràn bí Ọ̀ṣun Òṣogbo ni pé ó ní ìwọ̀n ayọ̀ tó ga, ó sì ní ìdàpọ̀ pẹ̀lú àwọn ènìyàn gbogbo. Kì í ṣe fún ẹ̀sìn kan ṣoṣo nìkan. Mo fẹ́ràn bí wọ́n ṣe ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ọba, bí wọ́n ṣe ń fi ọpẹ́ hàn àti bí wọ́n ṣe ń gbádùn ara wọn ní ọ̀nà tó jẹ́ tiwa gan. Nígbà tí mo bá rántí ojúde ọba, mo máa ń rántí bí mo ṣe ń gbádùn orin, ijó àti ohun orin tó ń dùn. Ó máa ń mú kí, ó máa ń mú kí, kí ẹ̀dùn mi balẹ̀. Ó sì ń fún mi ní ìmọ̀lára pé mo jẹ́ ara àṣà tó lágbára. Àwọn àjọ̀dún mìíràn bí Sango Festival tó ní iná àti agbára, tàbí ẹyọ tó ní egungun fún, tó ní egungun funfun ní Lagos tó dùn mọ́ mi. Ṣùgbọ́n ojúde ọba jẹ́ olórí fún mi nítorí ìdàpọ̀ ẹwà àti ìṣọ̀kan tón wà níbẹ̀. Nítorí náà bẹ́ẹ̀ni ojúde ọba ni àjọ̀dún tí mo fẹ́ràn jù. Mo níréti láti máa lọ sí i ní gbogbo ọdún kí n lè tún rí, kí n sì lè fi ara mi pamọ́ nínú ayọ̀ àti àṣà wa tó dára gidi gan. Nítorí náà àwọn àjọ̀dún tí mo, ojúde ọba yìí ó sì jẹ́ àjọ̀dún kan tí ó gbayì, tí ó gba àgbáyé kan. A sì mọ̀ pẹ̀lú bí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì bó ṣe jẹ́ ohun tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ ǹkan jáde níìsín. Ọkùnrin kan ó wà lára àwọn tí ó ń gbé ojúde ọba jáde. Àwọn tó ń yàwòrán, wọ́n ya àwòrán bàbá yìí. Bàbá yìí ń mu sìgá lọ́wọ́, ó sì ń tẹ fílà, ó wọ agbádá, ó sì gun ẹṣin. Wọ́n ń pè àbáyén ní Mr. Steez nítorí bí ó ṣe, bí ó ṣe gbé àṣà wa jáde. Nítorí náà ojúde ọba jẹ́ àjọ̀dún kan gbòógì tí àwọn ènìyàn ti mọ̀ lágbáyé báyìí. N tó sì rán, tó sì rán, tó sì jẹ́ kí ojúde ọba kí ó gbé àjọ̀dún, kí ojúde ọba náà kó jáde dáadáa, ọ ni ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì.

Nígbàwo ni ọjà tuntun yóò jáde jẹ́ ọ̀rọ̀ tó wọ́pọ̀ ní èdè Yorùbá, ṣùgbọ́n kò ṣeéṣe kí ó jẹ́ òwe tó gbajúmọ̀ gan-an. Bí àgbà kì í wá lọ́jà, kí ó rí ọmọ tuntun wọ́. Ó máa ń wáyé ní ọ̀nà oríṣiríṣi, ṣùgbọ́n mo lè sọ pé ó jẹ́ ọ̀nà tí a fi ń sọ nípa ohun tuntun tó ń jáde tàbí tó ń wù ní ìgbà tó yẹ. Nígbàwo ni ọjà tuntun yóò jáde? Túnmọ̀ sí ìgbà wo ni ohun tuntun tàbí ọjà tuntun yóò jáde. Ó lè jẹ́ ìbéèrè nípa ọjà tuntun ní ọjà, bíi ọjà tuntun ní ìlọrin tàbí ilé-ifẹ̀ tó jẹ́ ọjà olókìkí, tàbí nípa ohun tuntun tó ń wáyé ní ìgbésí ayé bíi ọmọ tuntun, iṣẹ́ tuntun tàbí àyípadà tuntun. Fún mi, mo máa ń lo ọ̀rọ̀ yìí ní ọ̀nà tó jẹ́ ti ìṣòwò àti ìgbésí ayé. Ọjà tuntun yóò jáde nígbà tí ohun tuntun bá ti ṣe tán láti han ṣìta. Bí i pé mò ń ṣiṣẹ́ ní digital marketing àti content creation, mo máa ń sọ fún ara mi pé ọjà tuntun yóò jáde nígbà tí mo bá ti ṣe póòstì tuntun, fídíò tuntun tàbí, àbí èrò tuntun tó ti ṣe tán láti jáde síta lórí Instagram tàbí Twitter. Kò ní jáde ní kíákíá, ó máa ń dúró títí di ìgbà tó yẹ. Nígbà tí mo bá ti múra dáradára, tí mo ti ṣe research, tí mo ti kọ̀wé dáradára àti pé mo ti rí i pé ó dára. Ní ìtumọ̀ ìgbésí ayé, mo gbagbọ́ pé ohun tuntun-- ọjà tuntun máa ń jáde nígbà tí a bá ti ṣe ìdánwò tó pọ̀, nígbà tí a bá ti kọ́ ẹ̀kọ́ láti inú ìṣòro àti nígbà tí Ọlọ́run bá fẹ́. Bí i pé mo ti rí i ní iṣẹ́ mi, oníbàárà tuntun máa ń wá, wọ́n a wà nígbà tí mo bá ti ṣe iṣẹ́ tó dára gan-an, nígbà tí mo bá ti fi ara mi hàn dáradára, nígbà tí mo bá ti jẹun ọ̀sán pẹ̀lú àwọn-- pẹ̀lú wọn tàbí tí mo ti rin ìrìnàjò láti pàdé wọn. Kò ní wá ní kíákíá, ó máa ń dúró títí di ìgbà tó yẹ. Fún àpẹẹrẹ, nígbà tí mò ń bẹ̀rẹ̀ iṣẹ́ mi lọ́dún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́tàlélógún, mò tí ń rò pé ọjà tuntun yóò jáde. Nígbà wo? Mo ti ń ṣe iṣẹ́ takuntakun, mo ti ń kó-- mo ti ń kọ́ ohun tuntun, mo ti ń pàdé àwọn ènìyàn. Lẹ́yìn náà, ni ẹgbẹ̀rún méjì ó lé ẹ́rinlélógún, ohun tuntun bẹ̀rẹ̀ sí ní jáde. Oníbàárà púpọ̀ àti ìdàgbàsókè. Ó jẹ́ bí a ti ń ṣe ń gbin irúgbìn. Kò ní hù ní ọjọ́ kan, ó máa ń dúró títí di ìgbà ìkórè. Nítorí náà, ọjà tuntun yóò jáde nígbà tí ó bá yẹ. Nígbà tí a bá ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ, nígbà tí a bá ti fi ìṣòro dúró àti nígbà tí àyíká bá ti ṣe tán láti gbà á. Mo máa ń sọ fún ara mi nígbà gbogbo pé kí n má ṣe, kí n má ṣe yára jù, kí n má ṣe fọwọ́ kan ohun tó, ohun tí kò ti ṣe tán. Nígbà tí ọjà tuntun bá jáde, yio jáde dáradára, yo sì mú ayọ̀ wá. Mo sì ní ìrètí pé ọjà tuntun mi yóò máa jáde ní ọ̀nà tó dára ní ẹgbẹ̀rún méjì ó lé mẹ́rìndínlọ́gbọ̀n yìí àti lọ síwájú. Bí i iṣẹ́ tuntun, àwọn oníbàárà tuntun àti ìgbésí ayé tó dára jù kí ọjà tuntun rẹ̀ náà sì máa jáde nígbà tó yẹ fún ọ̀. Nítorí náà, ìgbà tí ọjà tuntun yóò jáde, ìbéèrè yìí táa bá fẹ́ dáhùn rẹ̀ ní ọ̀nà ìṣòwò, àwọn tó bá ń ṣe iṣẹ́ káràkátà tí ó jọmọ́ ọjà ni wọ́n le dáhùn ìbéèrè yìí. Àwọn ni wọ́n mọ ìgbà tí ọjà tuntun máa ń jáde. Ọjà fún àwọn nǹkan ká pé bí i bisikíìtì, ká pé bí i òróró, ká pé bí i ìrẹsì, ká pé bí i ẹ̀wà. Onírúurú nǹkan tó bá wù kí èèyàn lè máa tà. Àwọn tó wà ní ipa tí ìṣòwò ni wọ́n lè mọ ìgbà tí ọjà tuntun yóò jáde. Nítorí pé gbogbo ló ní ìgbà àkókò. Àwọn ọjà mi ti lè pẹ́ ń tà kí ó jẹ́ pé wọ́n ti ṣe láti bí oṣù tó ti pẹ́, bí i oṣù mélòó kan tó pẹ́ díẹ̀. Tí mo bá ti rí i pé àwọn ọjà yẹn ti tà, táwọn yẹn ti rà tán, ó di dandan kí won ó sè mii, ó di dandan kí won ó sè mii, tí wọ́n á ti sè mií jáde. Ìgbà ni ọjà tuntun yóò jáde. Nítorí náà, àwọn onísòwò ni wọ́n le dáhùn àbí àwọn tó ń ṣe àwọn ọjà yẹn jáde ni wọ́n le dáhùn ìbéèrè yìí pé ìgbà wo ni ọjà tuntun yóò jáde?